Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀? Dandan nìyẹn. Kò sí ẹ̀dà kan tí yóò máa wà ní ayé tí ẹ̀mí rẹ̀ sì ń bé, tó sì wà láàyè tí ó ò ní mọ bí a ṣe ń wẹ̀. Ni òde òní oo, tí ò sì odé àtijọ́ torí wípé ara tí èèyàn fi ń jẹ́ èèyàn, kó dà, kó má jẹ èèyàn gan, ó jẹ ẹranko. Ara tí èèyàn fi ń ṣànfààní, tálá fi à fi ń dé, tí èèyàn fi ń gbégbé sí ayé, ohun náà ni kí èèyàn jẹ́ ǹkan tí ẹ ń wẹ̀. Kó dà kí èèyàn má jẹ èèyàn, ẹranko ń wẹ̀, ẹja ń wẹ̀, kò fẹ́ẹ̀ sí nínú ẹ̀dà tí ó wà ní orí, orílẹ̀ ìpẹ̀ àbí tó wà ní òkè ìpẹ̀ tí kò kí ní gbọ́ òní ó ṣe ń tún ara ṣe àbí báwo ni ó ṣe ń fọ ara rẹ̀ mọ́ torí ohuń ta ń pè ní wíwẹ̀ oko sí, sínú fífọ ara, títún ara ṣe àti fífọ ara mọ́. Nítorí eléyìí, ó fi jẹ́ wípé ẹ̀dá, gbogbo ẹ̀dá pátápátá ló láǹfààní láti máa wẹ̀ àti láti máa ṣé, ṣe ara rẹ̀ lóge lókurúgbà tí ǹkan ò bá tíì ṣe, tí ọwọ́ rẹ̀ ń ṣiṣẹ́, tẹ́sẹ̀ rẹ̀ ń ṣiṣẹ́ tó sì mọ tí ń ṣe ní òkè ìpẹ̀ tí ǹkan ò sì ṣe làákàyè rẹ̀. Eléyìí ni, ẹ, ìjẹ ẹ̀dá eléyìí tí ó jọmọ́ ẹ, ẹ, ẹni tí ó ní làákàyè tí làákàyè rẹ̀ sì mú berebere. Nídìí eléyìí, wíwẹ̀ opè oríṣiríṣi ni a máa ń wẹ̀ nítorí wípé òhuǹ kàn, òhuǹ kàn fẹ́ mú ẹ̀gbin kúrò lára. Àbí èèyàn sì máa ń wẹ̀ nígbà mìíràn tó jẹ́ pé ìwẹ̀ ìsìn ni. Bẹ́ẹ̀ náà sì ni èèyàn a máa ń wẹ̀ nígbà mìíràn tó jẹ́ pé èèyàn fẹ́ fi fọ ara ni. Bóyá yálà ẹni tó ti ṣeré, eré tó ní agbára kó wá jẹ́ pé àwọn ìdọ̀ tí ó pò ní ara rẹ̀ gan. Tàbí ẹni tó jẹ́ wípé ó fi ara àbí ẹni tó jẹ́ wípé iṣẹ́ rẹ̀ jọmọ́, iṣẹ́ ìdọ̀tí gẹ́gẹ́ bí àwọn a, àwọn tí ń tún ọkọ̀ ṣe, gẹ́gẹ́ bí àwọn tí ń, tí máa ń tolé àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí tí wọ́n ò bá wẹ̀, ìwẹ̀ tí wọn, ìwẹ̀ wọn yóò jẹ́ gẹ́gẹ́ bíi fífọ ara torí wípé wọn ò mọ fọ ẹ̀yà ara wọn. Lẹ́yọ̀ kan kan ni ó fi mú kí ara wọn, kí ó mọ́ níwọ̀nba kí ó sì ṣe, kó sì dà sáká níwọ̀nba bí wọ́n bá ṣe fẹ́ kí ó dà sáká sí torí wípé eléyìí, àwọn eléyìí kì í ṣe pé ìwẹ̀ lásán ni wọ́n ń wẹ̀. Wọn ó fọ ara ní fífọ̀ tó jẹ́ wípé ó yàtọ̀ sí bí èèyàn ṣe máa ń wẹ̀ ni. Èmi a máa wẹ̀ láàárọ̀, màá ma wẹ̀ lọ́sàn-án, nígbà mìí ma sì máa wẹ̀ lálẹ́ bí àsìkò bá ṣe sọ àbí ohun tí ó bá wù mí ni mò ma ń ṣe lórí wíwẹ̀ yìí.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́, ó ní àwọn ohun tí èèyàn máa ń lò fí fi sí ara láti mú kí èèyàn ó le bá a máa ní òórùn dídùn àbí òórùn aládídùn sí gbogbo èèyàn àti sí, à, àyíka èèyàn. Eléyìí, ó ní nínú àwọn ọ̀ṣọ́ tuntun àbí àwọn ọ̀ṣọ́ ìgbàlòdé, eléyìí tó jẹ́ pé a máa mú èèyàn yàtọ̀ láàárín àwùjọ, a sì máa mú èèyàn yàtọ̀ níbikíbi tí èèyàn bá dé pẹ̀lú wípé èèyàn ó ní òórùn àdídùn. Kódà debi wípé àwọn èèyàn wọn máa ń dojú sọ́ èèyàn, àwọn èèyàn a máa, wọn máa fẹ́ràn láti máa wà pẹ̀lú èèyàn. Bẹ́ẹ̀ náà sì ni oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn ó fẹ́ fẹ́ látara èèyàn, látara wípé òórùn aládídùn ń jáde lára èèyàn. Bẹ́ẹ̀ náà sì ni òórùn tó dá ti ń jáde lára èèyàn. Ohun, ohun ọ̀ṣọ́, ó ni kí èèyàn ó fi ọ̀ṣọ́ sára àti kí èèyàn máa fi ohun ẹlẹ́dídùn, kí èèyàn máa fi pa ara. Oríṣì, wá lé lé, àwọn èyí tó jẹ́ wípé wọ́n ń ṣe látọ̀ọ́rùn ìwà, látọkùn okùn, ó pọ̀ lọjà ara àti àwọn èyí tó jẹ́ wípé wọ́n ń ṣe ní ilẹ̀ ọ̀dọ̀ wa, eléyìí tó jẹ́ wípé eléyìí náà, òun náà wà. Àwọn tí òke okùn ó kàn máa ń jẹ́ wípé àwọn máa ń pẹ́ lára kí wọn tó lọ tán lára. Èmi a máa lo, à, wákàtí mẹ́fà, èmi a máa lo ọjọ́ kan, èmi a máa lo ọjọ́ méjì, èmi a máa lo jù bẹ́ẹ̀ lọ. Èmi èetí ẹ̀ tan lára so bọ̀ro nínú àwọn ohun ẹlẹ́dídùn tí èèyàn fi máa ń pa ara ni àwọn eléyìí. Bẹ́ẹ̀ náà sì ni àwọn èyí tí wọ́n máa ń ṣe tó jẹ́ wípé àwọn oríṣiríṣi àwọn ilé iṣẹ́ ńlá, ńlá, ńlá, ńlá, ńlá tí wọ́n máa ń ṣe nílé kí àwọn olówó ńlá, ńlá tí àwọn máa ń lò láti lè jẹ́ wípé àwọn dá yàtọ̀ láàárín àwọn èèyàn àbí àwọn dá yàtọ̀ láàárín ibikíbi tí àwọn bá dé. Eléyìí, a máa mú ọ gan-an tí ó jẹ́ wípé ẹni tí ò bá ní owó lọ́pọ̀lọ́pọ̀, eru ẹni bẹ́ẹ̀ kò láǹfààní à ti rà àbí kò láǹfààní à ti lò. Èmi a sì máa lo èyí tí ọ bá wà ní ìkápá mi àbí èyí tí mo lérò wípé èmi lè ní àbí èmi lè lò nínú ohun tí mo nífẹ̀ẹ́ sí àbí nínú, a, èyí tí agbára mi bá ká nínú àwọn ohun ìpara yìí. Eléyìí, a máa fúnni ní ọkàn balẹ̀, a sì máa jẹ́ kí eyan ó dá yàtọ̀ láàárín gbogbo ẹgbẹ́

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Oúnjẹ jẹ́ àwọn oríṣiríṣi ǹkan tí a pọ̀pọ̀. Eléyi tó jẹ́ wípé ọmọ ènìyàn a máa jẹ láti fi lókun àti láti fi mú inú kun. Eléèí, bí Olúwa ṣe dá edà, òun ni wípé gbogbo wa, a ní bùkátà sí jíjẹ ǹkan kan. Bóyá láàárọ̀ ni, bóyá lọ́sàn ni, bóyá lálẹ́ ni. Ni átara pé nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fura mọ̀ pé ebi ń pa àyàn àbí ìgbà tó bá wú yàn n gba mi pé ó wù mí láti jẹun. Ebi lè pa èèyàn kí èèyàn jẹun, ibi sì lè má pa èèyàn kí èèyàn ṣi se kíni kí èèyàn sì jẹun. Eléèí, bí ó bá ṣe wú yàn, òun ni èèyàn ṣe máa ń jẹun. Àti wípé nínú ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé, òun ni kó gbìyànjú láti ṣe, láti mọ ju tó bawo ni òun jẹun. Torí ara tí ń máa ń fún ni ní okun, tí sì máa ń fún ni ní àwọn ohun méré méré n tí máa ń sara lóore. Òun ni kí eyan jẹ oúnjẹ aládìídùn àti oúnjẹ tí ó sara lóore. Nínú àwọn ohun tí ó jáde nínú ilẹ̀ àbí ohun tí ó wà lórí ilẹ̀ tí a dẹ́dà tí ó ṣe fún ni. Eléèí, ó wá wọ́pọ̀ kó jẹ́ wípé èèyàn ṣe fúnra ẹni àbí èèyàn rà. Bí ó bá ṣe wú yàn, lè èyàn sì lè ṣe. Nínú oúnjẹ, òun náà ni a ti rí eyi tó jẹ́ wípé àá máa ń pè ní àwọn èso. Bẹ́ẹ̀ náà sì ni a rí èyí tó jẹ́ wípé èèyàn máa ń sè, tí èèyàn ó sè lórí iná. A rí èyí tó jẹ́ wípé èèyàn máa ń dín. A sì rí èyí tó jẹ́ wípé èèyàn máa ń bọ̀. Onírànran òun ni a ń pè ní oúnjẹ. Ṣùgbọ́n èyí tí ó ṣe pàtàkì jù, òun náà ni wípé tí a bá ń sọ̀rọ̀ nípa oúnjẹ, a máa ń sọ̀rọ̀ nípa isẹ̀ dálẹ̀, a máa ń sọ̀rọ̀ nípa ohun tí a bá sábà ní ìlú kọ̀ọ̀kan. Eléèyí ni máa ń mú kí èèyàn ó ṣe le ṣe oúnjẹ tí ó fi rọrùn àbí tí ó fi yàtọ̀. Ìlú mi, oúnjẹ tí àwọn máa ń sè ó lè yàtọ̀ sí, àbí tí wọ́n máa ń jẹun ó lè yàtọ̀ fún. Tí èèyàn bá dé ìlú mi kó jẹ́ pé oúnjẹ mìíràn làwọn máa ń jẹ àbí làwọn máa ń sè. Eléèyí ni máa ń mú kó jẹ́ wípé tí èèyàn bá máa ń jẹ níbò mi, àwọn ẹlòmíràn ó ní se kíni wọn ò ní mo n jẹ. Eléèyí tó sì jẹ́ wípé ó máa ń mú kí oúnjẹ ó yàtọ̀ sí ara wọn. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn oúnjẹ àtọ̀húnrìnwá náà, oúnjẹ ìlú mi ó ti ń tọ́rọ́ fọ́n káálé káàkiri ní ìsìn tó jẹ́ wípé ìlú tí wọ́n ti ṣe, tí wọ́n ti kí ń jẹ iru oúnjẹ ta wọn náà ti ń gbìyànjú láti máa jẹ. Látara wípé àwọn owó oúnjẹ bẹ́ẹ̀ ó yára ní ṣíṣe àbí ká sọ wípé àwọn iru oúnjẹ bẹ́ẹ̀ ó ní àwọn àǹfààní tí ó pọ̀ lára tí sì máa ń bu ìyi kun ara nínú oúnjẹ. Ẹ̀mí mo oúnjẹ sè, èmi a sì máa so oúnjẹ ìdálẹ̀ wa dáadáa nígbà tí ààyè bá wà àbí nígbà tí ó bá rọrùn. Èmi a máa ṣe àmàlà. Bẹ́ẹ̀ náà sì ni ninu awoń oúnjẹ ẹ̀bà, ninu awoń jẹun oúnjẹ iyán, nińu awon oúnjẹ náà ni oríṣiríṣi àwọn oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? À! Eleyi nínú àwọn tí ó lágbára jù nínú ìgbésí ayé àti nínú ìjọ omọ'nìyàn, oun ní eleyi. Torí wípé tí eeyan o bá lè ṣe ìdọ́gba, eléyi a máa ṣe ìdíwọ́ fún'yan níbi ìdàgbàsókè ayé èèyàn. Bẹ́ẹ̀ náà sì ni a máa ṣe ìdíwọ́ fún'yan níbi iṣẹ́ èèyàn. Kò síbi tí o ti lè ṣàkudé, ẹ́, pàtàkì jùlọ fẹ́ni tó bá ní aya, pàtàkì jùlọ fẹ́ni tó ní mọ̀lẹ́bí, pàtàkì jùlọ fẹ́ni tó ní ọmọ. Eléyi tó lè jẹ́ wípé ó lè ṣe ìdènà ó sì lè ṣe, à, ìjàmbá fún báwo ni a ṣe ń tọ́ ọmọ ẹni àti pé báwo ni a ṣe ń tún'nú ilé ṣe. Eeyan, eeyan gbọdọ̀ ṣe ẹnikẹ́ni tí yóò bá ṣe dáradára l'aye, ó gbọdọ̀ lè ṣe ìdọ́gba láàárín iṣẹ́ tí èèyàn bá ń ṣe àti láàárín, à, à, ìgbésí ayé èèyàn. K'èèyàn ó wá àwọn àkókò, èèyàn ó ti ní ohun tí wọ́n ń pè ní ṣchedule, leleyi tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní schedule, tí yóò ti ní, tí yóò fi máa ṣe ètò ìgbésí ayé èèyàn ní ojoojúmọ́ tí ó fi ní jẹ́ wípé ìgbésí ayé èèyàn yóò máa ní ìdíwọ́. Ìyẹn ó ti ní àwọn ètò àti ìlànà tí yóò ti làkalẹ̀ wípé tí n bá ti jí l'àárọ̀, èyí tí màá kọkọ ṣe ní. Tí n bá ti dé lọ́sàn án, èyí tí màá ṣe ní. Bẹ́ẹ̀ náà sì ni tí n bá ti kúrò lẹ́nu iṣẹ́, èyí tí màá ṣe ní. Tí, tí leléyi tó jẹ́ wípé tí èèyàn bá ti kúrò lẹ́nu iṣẹ́ o, màá lọ sí ilé láti lọ ṣe ìtọ́jú àwọn mọ̀lẹ́bí mi àti wipé àwọn àsìkò tí màá fi sílẹ̀ fún àwọn mọ̀lẹ́bí mi tó fi jẹ́ wipé àwọn náà ó láǹfààní sí mi àti wípé èèyàn náà ó ní ìpa takuntakun àti ìpà pàtàkì t'èèyàn kò gba latara wípé èèyàn ń gbìyànjú láti, à, ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti láàárín mọ̀lẹ́bí àti láàárín ìgbésí ayé. Torí wípé ọ̀ràn'yàn ni k'éèyàn náà ó wá àwọn àkókò fún ara rẹ̀ tí yóò máa fi sinmi, tí yóò máa fi, à, ronú ìgbésí ayé rẹ̀ báwo ni ìgbésí ayé rẹ̀ ṣe ń lọ àti wípé kí èèyàn ó sì fi wá, àwọn èèyàn gan dandan ni k'èèyàn wá àwọn ààyè yìí. Torí wípé tí èèyàn ò bá wá, èèyàn gan, ẹni, èèyàn gan fúnra rẹ̀, ẹ̀mí rẹ̀ gan ò ní ìbálẹ̀, ó sì le sunmọ́ kí ẹni náà kó ní ìjàǹbá ara àbi kó ní ìjàmbá ọkàn eléyi tó lè fa àwọn ààrùn oríṣiríṣi gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ríru, gẹ́gẹ́ bí, à, àti nǹkan míì àti nǹkan míì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí èèyàn bá ti gbìyànjú láti mọ ondíwọ̀n iṣẹ́ tó ń ṣe, ó ti gbìyànjú láti ṣe, bẹ́ẹ̀ náà ni yóò wá fi àsìkò lẹ̀, bóyá lópin ọ̀sẹ̀ ni o, bóyá kó gba, à, àwọn tí à ń pè ní, à, holiday ni o àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyi tí yóò fi tọ́jú ara rẹ̀, bóyá yóò lọ ilé ìwòsàn ni o, bóyá yóò máa jẹ oríṣiríṣi àwọn oúnjẹ ni o, bóyá yóò fi yún sinmi ni o. Eléyi ni yóò fi lọ́kàn b'àlẹ̀ wípé òun ní ìdàgbàsókè láàárín iṣẹ́ òhun àti láàárín ìgbésí ayé. Wípé òun náà ó ń lọ fún ẹ̀mí rẹ̀ ní, à, àǹfààní àti ẹ̀mí rẹ̀ ní ohun tó tọ́ sí nínú pé èèyàn ń gbé ilé ayé àlàáfíà ni.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àdéhùn, wọ́n jẹ́ àwọn ohun tí ènìyàn méjì tí wọ́n ti jọ sọ àṣoyépọ̀ rẹ̀ àbá àṣoyépọ̀ láàárín ènìyàn méjì àbí ènìyàn mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ. Eléyìí tí wọ́n fi ohùn sọkàn wípé bá yá lásìkò báyìí o òun ó ṣe nǹkan báyìí àbí lásìkò báyìí o ǹkan báyìí ni ǹkan tí òun fẹ́ ṣe nínú àwọn ìgbésẹ̀. Eléyìí, a sì máa dá tí ènìyàn ò bá jẹ́ ẹni tí máa ń ṣíkà àdéhùn àbí ẹni tí máa ń mú àdéhùn bọ̀ sí yẹ kó mu. A máa dá wàhálà sílẹ̀, a máa dá ìjà sílẹ̀ láàárín olólùfẹ́ méjì. Bẹ́ẹ̀ náà sì ni kódà a máa ṣe ì-- a máa dá ìpèníjà sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni a máa dá oríṣiríṣi ọ̀ràn síni lọ́rùn. Ẹni tí kì í bá ṣíkà àdéhùn àbí ẹni tí kì í ṣàmúlò àwọn tí ó ti lé òun máa ṣe láwọn àsìkò kankan nínú ìgbésí ayé. Fi àdéhùn àbí ìmọ̀ràn tí àdéhùn, ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àṣọ tí a fi máa ń dá ọmọlúwàbí mọ̀, tí a fi máa ń dá olórí irẹ mọ̀. Torí sí ṣíkà àdéhùn àwọn ìyá máa ń bọ̀wọ̀ fún ẹni tí bá máa ń ṣíkà àdéhùn, tí máa ń rántí àdéhùn tí sì máa ń ṣe àwọn tó tọ́ lásìkò tó tọ́. Èmi a máa rántí àwọn àdéhùn mi ní òkúrù gbà tó bá jẹ́ wípé nígbà tí mò ń ṣe àwọn àdéhùn yìí mo kọ́ pamọ́ síbi kan gẹ́gẹ́ bí àwọn ìwé tí ènìyàn máa ń kọ nǹkan pamọ́ sí àbí àwọn ìwé àkọsílẹ̀ kéékèèké tí ènìyàn máa ń kọ sí. Bẹ́ẹ̀ náà ni àwọn àkọsílẹ̀ tí ènìyàn máa ń kọ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Eléyìí tí mo máa ń kọ, tí mo máa ń fi àláàmú sí ohun tí yóò fi rán mi létí láti jẹ́ wípé mi ò ní gbàgbé torí wípé èèyàn lè máa ṣiṣẹ́ lásìkò tó yẹ kí èèyàn ó ṣíkà àwọn àdéhùn yìí. Nítorí náà èmi, ara-- tí èmi máa ń sìnú tàbí kí n sọ fún ẹnìkan àbí ènìyàn méjì láti rán mi létí tí àsìkò náà bá tó wípé mo ní nǹkan báyìí báyìí báyìí báyìí láti ṣe. Eléyìí tí wọ́n bá ṣe rán mi létí tí màá sì gbìyànjú láti lọ ṣe lójú ẹsẹ̀. Tàbí kó jẹ́ wípé èmi náà fi sọ́kàn gan-an ni tí mò sì fi rán tí tí mò fi ń ṣe gẹ́gẹ́ bí òwe ní gbogbo ìgbà tí mo fi ṣí ọkàn. Èmi náà a máa ṣe eléyìí tí m bá fẹ́ gbàgbé tí mò sì ní àǹfààní láti sọ fún èèyàn máa máa fi ṣí ọkàn dáadáa tí mò sì ní gbàgbé. Eléyìí ni bí mò ṣe máa ń ṣíkà àwọn àdéhùn mi.

Ṣé o fẹ́ràn wà ní òru? Sé o fẹ́ràn wí wà ní òru? Òru nínú àwọn ọjọ́ ayé tó jẹ́ wípé ó yàtọ̀ ni bíi ọ̀sán àti òru. Òru jẹ́ ìgbà tó jẹ́ wípé ara máa ń ba lẹ̀ tára sì máa ń sinmi lẹ́yìn ìgbà tí èèyàn bá se àwọn iṣẹ́ kárakára ní oòjọ̀ àbí lẹ́yìn ìgbà tí èèyàn bá sinmi ní oòjọ̀. Ní orí èyí tí èèyàn bá wà. Òru jẹ́ nínú ọjọ́ àbí àwọn àsìkò kan nínú ọjọ́ tó jẹ́ wípé ó dá yàtọ̀ gédé gbé, tó sì jẹ́ wípé òun náà ní àwọn ìṣe sí rẹ̀ tó yàtọ̀ gan-an. Òru, a máa gba àsìkò a máa nínú àwọn àsìkò ayé ènìyàn ni máa ń lo òru bí ó bá ṣẹwù. Bó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà. Òru jẹ́ àsìkò tó jẹ́ wípé èèyàn a máa fi sinmi àbí kó jẹ́ wípé èèyàn a máa fi ṣe ǹkan mìíràn. Ó ti lè jẹ́ pé ní àgbáyé kò sá sí kò kan tó fẹ́ dáyàtọ̀, kò sá sí kò kan tí èèyàn ò lè fi sinmi, kò sá sí kò kan tí èèyàn ò lè fi ṣiṣẹ́. Ṣùgbọ́n èyí tó sábà máa ń ṣẹlẹ̀ jù àbí èyí tí máa ń sábà wá wáyé jù, òun ni wípé kí èèyàn lo ọ̀sán láti fi ṣiṣẹ́ kárakára àti àwọn ǹkan mìí nínú àwọn iṣẹ́. Bẹ́ẹ̀ náà ni kí èèyàn lo òru, kí èèyàn fi sinmi àbí kí èèyàn ó fi sùn, tára ó fi nà títítítí ọjọ́ kejì tí ó fi mọ́. Nítorí wípé nínú ètò àwọn tí ó ń ṣe ayé àbí kí a sọ pé ètò òde òní, àwọn gbàgbọ́ wípé ọ̀sán ni a kò kọ́rí ká tó ṣe òru. Eléyìí tó jẹ́ wípé àwọn wò pé tí àwọn bá kọ́kọ́ ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣetán kí èèyàn wá sinmi. Ṣùgbọ́n eléyìí kì í yàtọ̀ sí wọ́n jẹ́ wọn àbí yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn tó jẹ́ wípé ẹlẹ́sìn Mùsùlùmí tó jẹ́ wípé àwọn gbà ní pé òru ni èèyàn kọ́kọ́ máa ń ṣe kí èèyàn tó ṣe ọ̀sán. Ó ti lè jẹ́ pé àtàwọn tó gbà yẹn àtàwọn tí ó gba ara ẹni tí ó ń kálú guba gbọ́. Òun náà ni wípé òru, òun náà ni àwọn àsìkò kan kí èèyàn fi máa ń sinmi tó dá yàtọ̀ sí àwọn àsìkò mi. Òru jẹ́ ara àsìkò tó jẹ́ wípé ara a máa sinmi gan-an torí wípé kò sí òrùn tí yóò máa lá ara àbí tí yóò máa jẹ́ àwọn òǹdìnà fún èèyàn tó jẹ́ wípé ara ò fi ní sinmi. Torí wípé òru aró farabalẹ̀ àti wípé atẹ́gùn àlàáfíà yóò sì máa fẹ́ láwọn àsìkò yìí tó jẹ́ wípé ó yàtọ̀ sí àsìkò ọ̀sán.